Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìparí ọdún ní àkókò ọdún Kérésìmesì. Ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni wípé àkókò yẹn je àkókò tí gbogbo àwọn ẹbí t'ará mi tí a máa kóra jọ láti jẹ, láti mú, ṣe fàájì.